Ǹjẹ́ mo ti léyàn kúrò ní ibi iṣẹ́ rí? Rárá eléyìí ti ṣẹlẹ̀ sí mi rí látara wípé mi ti jẹ́ èèyàn kan tí ó dá iṣẹ́ ti ẹ̀ ní, so èmi náà sì ń ṣiṣẹ́ ní abẹ́ èèyàn kan ni. Àmọ́ bóyá ní ọjọ́ iwájú tí Ọlọ́run bá fún èmi náà ní ìgbàláyè, tèmi náà bá ní iṣẹ́ tèmi, so kò súnmọ̀ pé kí n léyàn kúrò ní ibi iṣẹ́ ti mi, ṣóyé, èhèn tí ó bá ti ní èṣẹ́ kan ńlá tí ó ṣẹ mi.

Ǹjẹ́ mo fẹ́ràn láti má a wo àwọn ìràwọ̀ eleyi tii ó wà ní òkè? Ìyẹn ni sọnmọ. Bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí látara pé ó dá, ó jẹ́ nǹkan tí Ọlọ́run bá tó fi, tó fi, tó fi kẹ́ awa tí a wà ní orílẹ̀ ayé bíbàyí. So kó ba lè jẹ́ àmì pé, à, Ọlọ́run bá ṣe pé kí ni ó wà lókè ó sì ń, ó sì ń wo oníkálukú wa pẹ̀lú iṣẹ́ tí à ń ṣe.

Ǹjẹ́ mo jẹ́ eeyan kan tí ó dúró, iyen tó kó ra kúrò láti le ja sí pé kí ó lo ẹ̀rọ ayárabíàṣá. Rárá, èléèyí kò jẹ́ ǹkan tí ó ṣẹlẹ̀ sí mi. Ẹ̀rọ ẹ̀rọ ayárabíàṣá iyẹn kọ̀mpútà, tí ó jẹ́ ǹkan tí ó jásí pé kò ṣe má ṣe ló jẹ́ fun mi láti le jà sí pé kí má lè lò ó ní ọjọ́ kan. So ìdáhùn náà ni wípé rárá, kò sí ìgbà kan tí mi kì í máa ń lo ẹ̀rọ ayárabíàṣá mi.

Àkókò tí ọ́fíìsì wa máa ń ṣi òun náà ni e, ago mẹ́jọ àbọ̀ sí ago mẹ́jọ. Ẹ̀hẹn, ago méje àbọ̀ sí ago mẹ́jọ. Tó bá ti yàtọ̀ sí àwọn àkókò báyìí, só ní ìjìyà ninu gẹ́gẹ́ bí bóyá ká dín owó oṣù ẹni tí ó bá tako òfin yìí. So òun náà ni ago méje àbọ̀ àbí ago mẹ́jọ, kò jẹ́ bó ṣe jẹ́.

Bi mo tí sẹ máa tọ́ri aforíjin náà ni wípé tọ̀. Tí n bá ti mọ̀ pé mo jẹbi ẹni tí ọ̀rọ̀ dá èmi àti ẹ̀ pọ̀, n ó ní wípé kí n tọ̀ lọ, kí n dẹ̀ bẹ́ pé tọ̀ kó má bíi irú pé àìmọ̀, àbí ǹkan mi ló jẹ́ kí n ṣe irú ìwà bẹ́ẹ̀ síi. So, máa dẹ̀ bẹ́e pé kó dàkún, kó má binú, látara pé kó má fa ǹkan mi eléyìí tí yóò wá ba àjọṣepọ̀ wa jẹ́.

Ìgbà tí mo máa ń fa aṣọ, òwúrọ̀ náà ni bóyá ká ní, e, ẹ̀kan láàrin ọ̀sẹ̀ mẹ́ta, ó dẹ̀ máa bọ́ sí, e, ìparí ọ̀sẹ̀, bóyá Saturday àbí Sunday. So aṣọ fifọ ni ó jẹ́ ǹkan ilé tí ó máa ń rọ mi lójú púpọ̀ láti ìjà sí pé kí n máa fọ̀ ọ́ ní ìgbàkígbà. So láàrin, ẹ̀kan láàrin ọ̀sẹ̀ mẹ́ta ṣa, ò tí è wá, kò tí è wá ṣe rárá bóyá ká ní ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì.

Oro ní mo kẹ́yìn lọ sí ọjà, só mo jẹ́ eyan kan tó sì lọ ní tó sì lọ sí ọjà ní èní, bó dá bá sì lọ ní ìjẹta náà. Só kò fẹ́ lè sí ìgbà ẹlẹ́tí mi kín lọ sí ọjà látara pé ọ̀dọ̀ wáa ń bí bayi ó súnmọ́ ọjà. Ẹ̀hẹn só mo jẹ́ eyankan tó sááṣí kó máa lọ sí ọjà ní gbogbo ìgbàṣá, gbogbo ìgbà bẹ́ẹ̀ni.

Ojú mi ó jẹ́ nǹkan tí ó dára púpọ̀. Ìyẹn ojú méjèèjì tọ̀tún àti tòsí méjèèjì ló dára púpọ̀. Ó ṣì jẹ́ nǹkan tí mo máa ń mójútó dáadáa, mo má a ń ṣe àkíyèsí e léè tó pé, bẹ́ẹ̀ ni mi dẹ̀ ki n fi ṣé re rára látara pé àwọn Yorùbá gan bọ̀ wọ́n ní pé kí ni o, ojú ni ọba ara. So kan náà máa fi àìsàn ṣe ojú ẹni kanjan wa. So mo jẹ́ nǹkan tí ó máa ń mú, tó máa ń mójútó ojú. Ojú mi dẹ̀ dára dáadáa.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Ìyẹn, ẹ, tí mo máa ń fọ ọwọ́ mi ní ẹ, ojúmọ́. So tí bá ní kí n kà á ní ẹ ní èjì àbí èta, yóò máa lọ bẹ́ẹ abẹ́ ìgbà mẹ́wàá. Ó kéré tán ni. Alátara ń pé oore kóre ni mo máa ń fọwọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo bá fẹ́ jẹun ẹlẹ́ẹ̀kejì tí bá fẹ́ wẹ̀ máa sá fọwọ́, tàbí tó bá jásí pé mo bá fẹ́ se àlọ́ àlá náà. So ó jẹ́ àwọn ìgbà elé ti mo máa ń fọ àwọn ọwọ́ mi. So mí ò dẹ̀ kí n máa fi ń ṣeré rárá.

Àwọn ọjà ṣe mo maa n se ìtọ́jú wọn, ìyẹn product àbí àwọn ǹkan eleyi tí mo ń tà. Bẹ́ẹ̀ni mo jẹ́ ǹkan tí ó máa ń ṣe àmójútó tó dẹ̀ máa ń ṣe ìmọ́tótó àwọn ọjà eleyi tí mo ń tà. Látara pé kí ni o ìmọ́tótó ni, ó jẹ́ ǹkan tó jásí wi pé yóò fa àwọn alà, óníbàárà, yóò fàwọ̀n mọ́ra. So tí eyan bá ti ní ìmọ́tótó so n ko tó súmọ́ náà ni pé kí ni o, n kan tí èeyan bá fẹ́ tà, àwọn tó jẹ́ oníbàárà so, won aa, wọ́n aa gbárùkù ti ẹ̀yàn láti lè jásí wi pé kí wọ́n bá yàn rà. So bẹ́ẹ̀ni mo jẹ́ eyan kan tó máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi.

Ǹjẹ́ o máa ń lo ọwọ́ ọ̀tún àbí ọwọ́ òsì? Ìyẹn left and right hand. Bẹ́ẹ̀ni mo máa ń lò wọ́n. Màá ràán nígbà tí ó bá tọ́ láti lo ìkankan nínú wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá fẹ́ jẹun, so ọwọ́ ọ̀tún ni maa lò. Tí n bá fẹ́ mu omi, ọwọ́ ọ̀tún náà ni mo máa lò. Àmọ́ tó bá jà sí wípé nǹkan ẹ̀gbin ni mo bá fẹ́ ṣe, bóyá mo bá fẹ́ fọ ìdí àbí mo bá fẹ́ lọ sí ilé ìgbọ̀nsẹ̀, so ọwọ́ òsì ni mo máa lò ní ẹ́h, àwọn àsìkò náà.

Àkókò tí mo máa ń fọ ọkọ̀ náà ní ìgbà tí ọkọ̀ náà bá ní ìdọ̀tí lára àbí ó bá da sí wípé àwọn ẹrẹ̀ ọ bá ti ṣe ṣi, ehen àbí tó bá ti pẹ́ bóyá bí eruku náà bá ti ṣe ṣi to jẹ́ ìgbà tí mo máa ń fọ ọkọ̀ bóyá ká ní bóyá bí ẹ̀kan láàrín ọjọ́ mẹ́rin, ẹ̀kan láàrín ọjọ́ mẹ́rin sa. So èyí jẹ́ ìdáhùn sí ìbéèrè rẹ.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ohun náà ni wípé láti boya bi ọjọ́ọ Monday sí Friday, so àsìkò náà ni àsìkò eléi tí mo là fún isẹ́ tí mo se ètò rẹ̀ fún isẹ́. Àmọ́ láti ìrọ̀lẹ́ Friday wá sí ọjọ́ Sunday, ohun náà ni àsìkò eléi tó jásí wípé ẹ́hẹ́n àsìkò ìdárayá, àsìkò n pe óyá ká lọ bẹ àwọn ẹni tó jẹ́ bí àwọn ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ká lọ bẹ wọ́n wò. So Saturday láti ìrọ̀lẹ́ Friday wá sí Sunday, ó jẹ́ àsìkò eléi tí mo máa ń fi se ìdárayá fún ara mi tí mo dẹ̀ máa lọ fi ń bẹ àwọn ẹni tó bá yẹ kí n bẹ wò, kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ǹkan tó nífẹ̀ẹ́ láti má a kàwé púpọ̀. Kódà oríṣìíríṣìí ìwé ni ó wà ní, ẹ́, ní ọ̀dọ̀ mi. Ìbàilé tó jásíkí mo má a ń ka ìwé. Ìwé tí mo má a ń ka ni bóyá lójoojúmọ́ àbí ti ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ àbí ti oṣù ọ oṣù. Ṣó kúkúrú èdè náà ni pé mo jẹ́ ǹkan tí ó má a ń ka ìwé dáadáa, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí i.

Ǹjẹ́ mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ǹkan tí ó jẹ́ olùbéèrè nígbà tí nǹkan ò bá yé mi, so gẹ́gẹ́ bí tí nbá si na. Ẹ̀ẹ́ so ǹkan tó bá làkáàyè mu náà ni pé kí n bèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá mọ̀, látara pé mi ní tún bá lè si na sí. Mi ní tún bá lè si na sí. So kúkúrú èdè náà ni pé mo jẹ́ eyan kan tó máa ń bèrè ọ̀nà nígbà tí ó bá ti dàru mọ́ mi lójú àbí nígbà tí kò bá yé mi mọ́.

Ǹjẹ́ mo ní ọgbà? Ọgbà náà ni à ń pè ní garden. Mí ì lè sọ pé mo ní, mí dẹ lè sọ pé mi ò ní, látara pé eleyi tí a ní, ọgbà eleyi tó wà nlẹ̀ kì í ṣe ọgbà tèmi gangan. Ọgbà àwọn ẹbí mi ni, ọgbà àwọn òbí mi, àmọ́ èmi fún rara mi, mi tí dà ní ọgbà. Àmọ́ àwọn ẹbí mi ni ọgbà, ṣùgbọ́n èmi fún rara mi, mi tí dà ni. Bo yá lọ́jọ́ iwájú, èmi náà máa ní tọ̀dọ̀ tèmi.

Bẹ́ẹ̀ni mo jẹ́ eyan kan tó máa n jí ní kutukutu to máa ń tètè jí látara pé mi kì máa n fi òwúrọ̀ mi seré, mi kì máa n fi òwúrọ̀ mi seré rárá. So, tí bá ti jí báyẹn, so, mo jẹ́ eyaǹ kan tí ó máa kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run Ọba. Lẹ́yìn ìgbà tí mo bá dúpẹ́, mà wá ṣe àdúà sí Ọlọ́run Ọba tó fún mi ní ànfàní, tó fún mi ní ànfàní láti lè já sí wípé kí n tú jí. Bẹ́ẹ̀ni, so, mo jẹ́ eyan kan tó máa n tètè jí ní-- kutukutu. Bẹ́ẹ̀ni.

Ǹjẹ́ mo ní àgbàlá òjò, ilé tí à ń pè ní rain garden? Kò fẹ́ẹ̀ sí ní ọ̀dọ̀ tí wá ń bí báyìí, àbí ní agbègbè wa gan n bí báyìí, nǹkan tí à ń pè ní àgbàlá òjò, so kò sí míì dẹ̀ ní, kódà mi ní irírí gan nípa rẹ̀ ní agbègbè ọ̀dọ̀ wa ń bí báyìí. Àmọ́ máa tún ṣe, máa tún ṣe research, máa tún ṣe síwájú síi kí n ba le ní ìmọ̀ nípa ilé.

Agogo ìjí, eléè tá a n pé ní alarm clock. So àkókò mélòó, n tí bá ní kí n kà, bá yá àkókò méjì. Àkókò àkókò àkọ́kọ́ náà ni ní òru. Boyá bí aago mẹ́ta òru tí n bá fẹ́ se nǹkan. Ẹ̀ kejì ni ẹ ẹ ìdájí, ìyẹn bí i aago márùn ún nígbà tí mo bá fẹ́, tí n bá fẹ́ dúpẹ́ f'ọ́lọ́run àbí tí mo bá fẹ́ se àdúrà eléyi si ọba àadèdà.

Àwọn email mi, sóò mo jẹ́ èèyàn kan tó já sí wípé ó ma categorise. Bẹ́ẹ̀ni, mo ma categorise gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Àwọn eleyii tó bá jẹ́ important ones, sóò mo ti ní bí mo ti se ma ń ṣe ètò rẹ̀. Àwọn eleyii tó bá jẹ́ bí i, ẹ́ẹ́, spam tí ó ní ìwúlò kankan, ẹ̀ẹ́ sóò ó ní bí mo ṣe máa n ṣe. Àwọn eleyi tó bá jẹ́ important files, sóò mo ma tọ́jú wọn pamọ́. Àmọ́ àwọn éleyii tí kò bá ti ní ìwúlò kankan, sóò mo ma delete wọ́n nígbà tí ó bá wọ orí fóònù mi.

Ọkọ̀? Ǹjẹ́ mo ní ọkọ̀? Rárá mi ò ní ọkọ̀. Mi ò tí jẹ́ eẹyan kan tó ní ọkọ̀ báyìí. Ọ̀gá mi ló ní ọkọ̀ tó já sí pé a devmáa n bá wọn fò nígbàtí ó bá dọ̀tí. Àmọ́ ẹ̀mí fún ara mi, mi ò tí jẹ́ ẹnìkan tó ti ní ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ lọ́jọ́ iwájú, màá ṣe ìgbìyànjú eléyii tóótọ́ láti dá sí pé kí èmi náà ní ọkọ̀ kí n ba rí máa fi wá ará mi káàkiri.

Ìgbà tí mo lọ rí dókítà keyin òun náà ni eh ọdún tó lọ, ìyẹn 2025, ní oṣù Kejìlá, ìbẹ̀rẹ̀ oṣù Kejìlá. So ìgbà náà ni mo lọ rí dókítà látara wipé ó fẹ́ rẹ́ mi díẹ̀. So, mo nílò láti lọ rí dókítà kó ba lè se kó ba lè fún mi ní òògùn sí àìsàn elèyii tí ó ń bẹ ní ara mi nígbà náà.

Ǹjẹ́ mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, kódà ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa látara pé ó máa ń jẹ́ kí àwọn àgọ́ ara èèyàn kó jí pépé kó dẹ̀ tu jí fáfá náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá bí eré sísá iyẹn jogging àbí gbígbá bọ́ọ̀lù yẹn football. So iru àwọn kan báyìí. Ó jẹ́ ǹkan tí ó nífẹ̀ẹ́ sí dáadáa tó dẹ̀ máa ń mójú tó mi dẹ̀ mákí fi ń ṣe eré rárá pàápàá.

Fìlà, ǹjẹ́ mo máa ń wọ fìlà? Iyẹn cap, so mo jẹ́ eeyan kan tó máa ń wọ fìlà. Fìlà ìbílẹ̀ ni àbí ti àwọn olóyìnbo dé, iyen face cap. So méjèèjì náà ni mo máa n wọ̀ lópin ìgbà tí aṣọ eléyi tí mo bá wọ̀ tó bá pè fún, tó bá ní bukata pé kí n wọ fìlà. Tó bá jẹ́ pé aṣọ ìbílẹ̀ mo bá wọ̀, so mo máa ní láti wọ fìlà ìbílẹ̀. Tó bá jẹ́ pé aṣọ àwọn olóyìnbó náà ni mo bá wọ̀, so fìlà, fìlà àwọn olóyìnbó náà ni mo máa wọ̀, iyẹn face cap. So kúkúrú èdè náà ni pé mo jẹ́ ǹkan tó máa ń wọ fìlà, mo dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀.

Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa, ìyẹn contractual terms. Sé o máa ń ka bẹ́ẹ̀ ni, mo jẹ́ eeyan kan tó máa ń mójúto ele látara n pé kí ń ba lè ní ìmọ̀ eleyi tó ye koro nípa àwọn àdéhun Ẹ̀hẹ̀n, tori ó ń bẹnu àwọn àdéhùn eleyi tó já sí pé yóò wà ní ìkọ̀kọ̀ àfi tẹ̀yàn bá kà á kó tó lè já sí pé ó yéyàn. So kí n de máa lọ eeyan kan tí yóò wà lọ yẹ àdéhùn nígbà tí mi bá kà fininfini ni ibẹ̀rẹ̀. So eleyi o jẹ́ ǹkan tí yóò léwu ní ọjọ́ iwájú, kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo ti lọ sí òde rí? Ìyẹn party, bẹ́ẹ̀ni mo jẹ́ eyen ǹkan tí ó máa ń lọ sí òde, òde lèyii tí wọ́n bá pè mí sí àbí tó bá dà sí wípé gbogbogbò ni. Gẹ́gẹ́ bí àpẹrẹ òde ìsọmọlórúkọ, òde ìyàwó, òde bí i graduation. Àwọn ǹkan báyìí, mo jẹ eyen ǹkan tí ó máa ń lọ. Ẹ̀hẹ̀n tí wọ́n bá pè mí sí àbí tó bá jẹ́ òde gbogbogbò, bẹ́ẹ̀ni mo jẹ ǹkan tí ó máa ń lọ. Mo dẹ̀ ti lọ rí dáadáa.

Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, emi jẹ́ eyan kan tí o máa ń lọ sí ilé ìjọsìn. Kódà mi kì í máa fi í ṣeré rárá. Ojúọjúmọ́ gan an dè ni mo tún máa ń lọ pẹ̀lú. Ẹ̀hẹn, kódà ní gbogbo gbà ní ọjọ́ mo máa tún lọ. Mo máa ń lọ ní àárọ̀, mo máa ń lọ ní ọ̀sán, mo máa ń lọ ní ìrọ̀lẹ́, mo tún máa ń lọ ní alẹ́. So ilé ìjọsìn ni ó jẹ́ ǹkan tí mi maa kí ń fi ṣeré rárá, rárá, pàápàá mi ma kí ń fi í ṣeré. Gbogbo ìgbà dè ni mo máa ń lọ.

Ǹjẹ́ mo máa ń jẹun nínú ọkọ̀ mi? So tí bùkátà bá pè fún pé kí n jẹun nígbà tí ebi bá ń pa mí, àmọ́ kì í ṣe gbogbo oúnjẹ náà o. Ẹ̀hẹn, bí àpẹrẹ bó yá bí, ẹ́, Fáńtà, mo lè mú Fáńtà, mo lè mú omi, mo lè jẹ bisikíìtì, mo lè jẹ gálà. Àmọ́ àwọn oúnjẹ eléyi tó bá ti yàtọ̀ síru eleyìí, so, mi lè jẹ wọ́n nínú ọkọ̀. Gẹ́gẹ́ bí àpẹrẹ, sẹ̀mọ́, àmàlà, ìrẹsì, ẹ̀wà. So àwọn éleyìí ni kò, kò ṣe nkan tí mo máa ń jẹ nínú ọkọ̀. Àmọ́ àwọn oúnjẹ bíi gálà, bisikíìtì, ẹ̀hẹn, mo lè je awọ́n eléyi nínú ọkọ̀, kò jẹ́ bó ṣe jẹ́.

Lánàá ṣe ń se àkópò fún ìrìnàjò, ìyẹn bí mo ṣe má ń se ètò, bí mo ṣe má ń kó àwọn ẹrù mi, bí mo ṣe má ń ṣe ìpalẹ̀mọ́ fún ìrìnàjò. So òun náà ni pé báyá bí ọjọ́ kan àbí ọjọ́ méjì tí mo bá ti rí pé mo ti tó láti rin ìrìnàjò, so mo jẹ́ ǹkan tí ó ti má ń tètè ṣe ètò láti kó gba àwọn ẹrù mi pọ̀ látara pé kí n má ba à gbàgbé ǹkan sílẹ̀, ǹkan ẹ́hẹn sílẹ̀ nígbà tó bá di pé mo bá ń lọ sí ìrìnàjò náà. Báyá ọjọ́ kan sí ọjọ́ méjì síwájú kí ọjọ́ ìrìnàjò náà kó tó tó.

Yoga yoga. A mi kì í ṣe yoga o. Àmọ́ mo máa ń gbọ, mo dẹ̀ máa ń wò ní àwọn eh orí television àwọn tí wọ́n má n ṣe yoga. Ní kò ì tí sí àǹfààní fún mi láti lè já sí pé kí ń má a ṣe yoga ní agbègbè ọ̀dọ̀ tiwa. Àmọ́ mo, mo máa fí sínú ètò mi ní ọjọ́ iwájú kí èmi náà jẹ́ èèyàn kan tí ó kópa níbi ṣíṣe yoga. Kò jẹ́ bó ṣe jẹ́.

Àwọn ìmọ̀ tuntun ele tí mo fẹ́ kọ́ fún ìṣe mi láti bá lè ní ìtẹ̀síwájú, òun náà ni àwọn ìmọ̀ ele tí ó bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ wá tí ó rọ̀mọ́ àwọn iṣẹ́ láti lè mú ìdàgbàsókè bá mi níbi iṣẹ́ mi. Bọ́ya ìru àwọn ìmọ̀ náà, níbo ni mo ti le kó wọn, bọ́ya ní orí YouTube àbí kí n lọ sí àwọn seminar ele tí wọ́n ti pèsè láti lè já sí wípé kí n tú lè gbèrú dáadáa si níbi ìmọ̀ láti bá lè tẹ̀síwájú níbi iṣẹ́ mi.

Ṣé mo fẹ́ràn láti máa jó? Rárá, mi ò nífẹ̀ẹ́ sí. Látara ń pé kò fẹ́ẹ̀ jẹ́ nnkan tí ó bá ìgbésí ayé tèmi mu, bẹ́ẹ̀ni, kò jẹ́ nǹkan tí ó bá ìgbésí ayé tèmi mu. Mi ò dẹ̀ tún wá mọ bí wọ́n tún se ń jó gan pẹ̀lú. Mi ò mọ̀ bí wọ́n ti se ń jó pẹ̀lú. Àmọ́ bọ́yá lọ́jọ́ iwájú sá, àmọ́ kò súnmọ́, kò súnmọ́ kí n ti ẹ̀ kọ dèpòdépò ńpé màá wá níìfẹ̀ẹ́ rẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá ilé tí mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni ẹgbẹ́ Chelsea. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Wọ́n jẹ́ ẹgbẹ́ tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Mo dẹ̀ jẹ́ ǹkan tó ti ń sọ́pọ̀tì wọ́n láti bí i, ẹ, ẹ ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn. Ìyẹn fifteen years back. So ẹgbẹ́ náà ni mo fẹ́ nífẹ̀ẹ́ sí jù, ẹgbẹ́ Chelsea. So mo dẹ̀ máa kí n fi wọ́n ṣeré rárá.